Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ náà? Àá, mo fẹ́ràn kí n lọ ọjà kí n ra oúnjẹ púpọ̀ kí n sì bu sínú ilé. Mi ò fẹ́ kó jẹ́ pé ójoojúmọ́ ni ma wáa má lọ ọjà. A máa ra gintìgintì, wọ́n máa mú tí eyan fẹ́ rà kó wọn wá, ó sì máa mú tí eyan á rà wọ́n níbi ọjà tí wàá fẹ́ rà.

Ṣé o mọ gbe wa atuń gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́, ó jẹ́ ohun tó jẹ́ pé gbogbo ọmọ ìlú wa ló mọ̀. Nígbà tí a bá bẹ̀rẹ̀ síí dàgbà, a o rí èèyàn kan àbí méjì tó wà ready láti kọ́ àwọn ènìyàn ní kẹ̀kẹ́. Atí pé ibi tí wọ́n ti ń gun kẹ̀kẹ́ tó jẹ́ wọ́n maa sanwó púpọ̀ nínú ìlú wa, torí ẹ náà ni gbogbo ọmọkùnrin nínú ìlú wa tí wá sí ọkọ̀ kan won mọ̀ kẹ̀kẹ́ gùn.